Ẹ̀karọ̀, a dúpẹ́ fún ìbéèrè tí ẹ bèèrè. Ìbéèrè yín sọ wípé, báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀. Fún ìdáhùn, mo máa ń jí nígbà tí ó bá wù mí lẹ́ẹ̀kọ̀kan. Nígbà mí dẹ̀ ní, mo máa ń fi àláàmù sí orí fóònù mi, kó lè bá jí mi ní àkókò tí mo fẹ́ jí.

Ìbéèrè tí ẹ béèrè yìí sọ wípé ṣe o máa ń wọ ìbọ̀wọ́? Ní ìgbà òtútù tí òtútù bá mú gan púpọ̀, mò ń máa wọ ìbọ̀wọ́. Àbí nígbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ kan tó lè ba owó mi jẹ́, nígbà náà ni mò ń máa wọ ìbọ̀wọ́. Fún ìdáhùn mò ń máa wọ ìbọ̀wọ́.

Bẹ́erẹ̀ tíẹ beẹ̀rẹ̀ yìí, ó ń sọ wípé ṣe o fẹ́ràn ìmolè òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmolè òwúrọ̀ púpọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ, ntorí wípé wọ́n tẹ-- àwọn elétò ìlera lo sọ pé ìmolè òwúrọ̀ tún da fún ara. Mo fẹ́ràn ìmolè òwúrọ̀, ó máa ń jẹ́ kí ara èèyàn jí pépé n gbá tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ jí.

Ìbéèrè tí ẹ bẹ̀rẹ̀ lọ́tẹ̀ yìí ń sọ pé kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú. Ní ìdáhùn fún ìbéèrè tí ẹ bẹ̀rẹ̀ yìí, èrò fún iṣẹ́ ọjọ́ iwájú mi ọ̀pọ̀. Ṣùgbọ́n èrò mi ni wípé kí a gbìyànjú láti má gbé àwọn ìgbàlódé wọnú iṣẹ́ wa bí i AI Artificial Intelligence. Kí a sì má jẹ́ kí owó àwọn òṣìṣẹ́ máa gara sí ní ọjọ́ iwájú.

Ìbéèrè tí ẹ bẹ̀rẹ̀ yìí ò dára púpọ̀. Ìbéèrè yìí sọ wípé ṣe o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Tí ẹ̀ bá fẹ́ gbé ní ayé fún ìgbà pípẹ́, tí èèyàn ò bá fẹ́ kí àìsàn kojoogún ara ènìyàn, ìyẹn gbọ́dọ̀ jẹ oúnjẹ tó lérò fún ìlera. Bẹ́ẹ̀ ni, èmi máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Ọ̀tẹ̀ yìí ìbéèrè tẹ béèrè sọ wí pé, ṣe o mọ bí a tí ń se oúnjẹ? Fún ìdahùn, bẹ́ẹ̀ni mo mọ bí a tí ń se oúnjẹ. À bí a tí máa ń se oúnjẹ kò le. Nígbà tí mo wà ní ilé lábẹ́ àwọn òbí mi, wọ́n kọ́ mi bí a tí ń se oúnjẹ. Ara ǹkan tó yẹ kí wọ́n kó ọmọ tí ń máa dàgbà ní bí a tí ń se oúnjẹ kó má ba ma ra oúnjẹ púpọ̀ ní ìta. Fún ìdahùn ìbéèrè yín, bẹ́ẹ̀ni mo mọ bí a tí ń se oúnjẹ. Mo lè se ìrẹsì fún yin tí ẹ bá fẹ́ jẹ ẹ́.

Ìbéèrè yìí sọ wípé irú fóònù alágbèká wo ni ò ń lò? Nítorí tẹ béèrè, máa dá yin lohun. Fóònù Android ni mò ń lò. Irú fóònù Android tí mo dá ẹ ló, Infinix Smart 6 orúkọ rẹ̀. Infinix Smart 6 ni ó yẹ fóònù kékeré kan, kò fi bẹ́ẹ̀ lágbára báyẹn. 3 gigram náà ni 64 gigrom. Ṣùgbọ́n mo fẹ́ pa owó iPhone látara yin, kẹ múra kalẹ̀ fún mi.

Ìbéèrè yín yìí ó ṣó síni lẹ́ni, ó bu'yọ síi. Torí ẹ béèrè wípé ṣé o máa ń ṣeré ìdánì? Tí mo dẹ̀ ṣe translation rẹ̀ tó gbé wa wípé ṣé mo máa ń ṣe sport? Ìdárayá lè mí mọ̀ ni sport, ì mọ̀ pé ìdánì sport ni. Ṣùgbọ́n máa dáa yín lohùn, mo máa ń ṣeré ìdánì. Mo máa ń lọ ṣeré ní ẹkọọkan kí í ṣe wípé ó wọ̀ mí lára bẹ́ àbí mo máa ń ṣe púpọ̀ jù. Ṣùgbọ́n ní ẹkókan tí mo bá ti ráyè, mo máa ń ṣe eré ìdánì.

Ìbéèrè yín sọ wípé nígbà wo lo kẹ́yìn rí. Ókè, nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mo ní ọ̀rẹ́ káàkiri ní ilé, ní sùkú mi àti àdúgbò mi. Àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́lọ́wọ́ tajọ wa. Mo ní wọn ní àná, kódà mo tó n rí kan lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ìbéèrè yìí sọ wípé báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́. Lálákọkọ òṣìṣẹ́ le mi gan an, leẹ́ẹ̀keji mi ò tí ì ní ilé iṣẹ́ tí máa gba àwọn òṣìṣẹ́ sí, elẹ́ẹ̀kẹta mi ò tí ì darí òṣìṣẹ́ kankan ri. Ẹ má béèrè ìbéèrè yìí lọ́wọ́ mi mọ.

“Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ?” Èyí ni ìbéèrè tí ẹ béèrè níìsín. Èmi ò mọ àmì ìràwọ̀, mi ò tíì ẹ mọ ìtumọ̀ àmì ìràwọ̀. Èmi ò gbàgbọ́ nínú gbogbo irú nǹkan báyìí. Èmi ò mọ àmì ìràwọ̀ mi o.

Ìbéèrè tí ẹ béèrè sọ wípé, báwo ni Kòyíṣẹ́ máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ tèmi àtàwọn alábàáṣiṣẹ́pọ̀, ó jẹ́ ìbáṣepọ̀ kan tó dán mọ́rán. Mí è ní ìjà pẹ̀lú alábàáṣiṣẹ́pọ̀ kankan. Ìbáṣepọ̀ wa ó máa ń jẹ́ ìbáṣepọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mí ń súnmọ́ wọn púpọ̀, wọ́n ń súnmọ́ mi púpọ̀. Mí ń bá wọn ja, wọ́n ń bá mi ja.

Ìbéèrè tí ẹ béèrè yí, o sọ wípé ṣe o máa rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, èmi ese oníjà rárá, mo fẹ́ràn kí n máa rìn ní àlàáfíà. Tí o bá dé tọ̀ mi, mi ò ní dé tọ̀ rẹ. Bí mo ṣe wà gẹ́gẹ́ bí ènìyàn nìyẹn, mi fẹ́ jà, àlàáfíà ni mo máa ń lọ.

Ìbéèrè yín ń béèrè lọ́wọ́ mi wípé ìrọrí mélòó ni o máa ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìrọrí ẹyọ kan náà ni mò ń lò, mi ò tì ní owó láti ra ìrọrí si. Ṣùgbọ́n tí ẹ bá ti fún mi ní owó fún àwọn ìdáhùn tí mò ń dáhùn yìí, mà á gbìyànjú láti ra ìrọ̀rí bí i méjì si.

Fún ìbéèrè tẹ béèrè yẹn adúpẹ́ gidi gan. Ìgbẹ́niyàn sọ pé ṣe o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifísàn, àwọn ètò tí ó ní lári, àwọn ètò tí ó mọ̀ gbọ́ da ní. Mi i wo ètò rádaràda. Àwọn ètò tó ní ìgbíkalẹ̀ gidi, àwọn ètò tí wọ́n máa ń pe àwọn èèyàn jànkànjànkàn wá láti wá sọ ìrírí ayé wọn, àwọn ètò tí mo máa ń wò lórí tẹlifísàn lẹ́lẹ̀ yìí.

Ìbéèrè tí ẹ béèrè yìí ń sọ wípé, báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń dúró dáadáa. Tóbá jẹ́ bó ti gbé sí orí fóònù ni ẹ béèrè, ó dúró dáadáa, kò wu jú, kò kéré ju kó tóbi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bí ẹ ṣe máa ń ṣiṣẹ́, bátìrì fóònù mi dára púpọ̀. Tójẹ wipé tí bàá ti ṣáàjì rẹ̀, màá ti gbé náà lé láti àárọ̀ ó di alẹ́ kí n tó tún gbé náà lé padà. Ó lágbára, kì í já boṣewu.

Ìbéèrè tí ẹ bèèrè yìí ó ń sọ wípé oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Mi ò mọ̀ tẹ́ ba ti gbọ́ nípa àmàlà rí. Àmàlà jẹ́ àmàlà, ẹ, oúnjẹ èdè wa. Èlùbọ́ ni a fi máa ń ro àmàlà. Èlùbọ́ láfún àbí èlùbọ́ ìṣù. Àmàlà jẹ́ oúnjẹ, ara oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa ṣùgbọ́n mi ò fẹ́ràn rẹ̀ lọ tí-tì. Ṣùgbọ́n mo lè ròó, mo mọ̀ ṣe, tó máa fẹ́lẹ́, ó máa jinná, kò ní ṣe mẹ̀lẹ̀mẹ̀lẹ̀. Tó máa dùn ún wọ̀, tó máa dùn ún rí, tẹ́ ba ti bu obẹ̀ sí. Àmàlà jẹ́ oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa.

Ìbéèrè tí ẹ béèrè yìí ó jẹ́ ìbéèrè tara mi tá ń pè ní personal question ní ède oyìnbo. Ìbéèrè yìí sọ wi pé ṣe ò ń wọ gíláàsì? Tí mo bá sọ fún un yín n rì ǹkan tó fi kan yín, ṣùgbọ́n mà á sọ fún yín. Mò ń má ń wọ gíláàsì, nígbà tí ìmọ́lẹ̀ bá ti pọ̀jù fún ojú mi, àsìkò náà ni mò ń má ń wọ gíláàsì. Ṣùgbọ́n nígbà tí òkúnkún bá tun mọ́ díẹ̀ mi ò kí ń wọ gíláàsì.

Èso wo ni o fẹ́ràn jù? Èyí jẹ́ ìbéèrè tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbìn mí. Hmm èso tí mo fẹ́ràn jù ni èso Mo fẹ́ràn èso púpọ̀ ná. Ṣùgbọ́n èso tí mo fẹ́ràn jù ni èso mọ́ńgòrò. Èyí tí à ń pè ní mango ní geesi. Èso yìí má ń dùn lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀, ó dẹ̀ pọ̀ níbi tí mo gbé dàgbà. Ara ǹkan tó jẹ́ kí n fẹ́ràn rẹ̀ ni mo fẹ́ràn kí n lọ ká. Bí ó mọ̀ọ́, mo máa gun igi àti ká èso yìí. Ó dẹ̀ má ń dùn dáadáa èyí tó bá pọ́n dáadáa. Mo fẹ́ràn èso mọ́ńgòrò púpọ̀. Ó dẹ̀ dá fún ara náà.

Ìbéèrè yín sọ pé nígbà wo ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Hhm, fún ìdáhùn ìbéèrè yìí, ìṣẹ́gun ọdẹ mi ò rò pé mo ti lọ rí, mi ò tíì lọ ọdẹ kankan rí, mi ò tí tẹ̀lẹ́ eni kankan lọ ọdẹ rí. Ṣùgbọ́n mọ̀ ní èròǹgbà rẹ̀ láti lọ bóyá ti ti ọdún yìí bá parí, ìgbà tí a bá ti gba ìsinmi láti ibi iṣẹ́.

Fún ìbéèrè tẹ bere tó sọ pé ṣe o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn, kò sí ẹni oníbàárà àbí oníṣòwò kan tí kò ní fẹ́ kí ọjà òun kó gbòòrò. Nítorí ìdí èyí, mo fẹ́ kí iṣẹ́ mi kó kúrò níbi tí mo wà yìí, kó má jẹ ibi tí mo wà yìí lásán, kó lú gbà káàkiri àwọn ìlú mìíràn. Ní pàtàkì jù lọ, àwọn ìlú ńlá ńlá tó jẹ́ pé màá ti rí àwọn oníbàárà pọ̀ àti oníbàárà tó fẹ́ràn láti mọ iṣẹ́ mi, láti lo iṣẹ́ mi.

Ìbéèrè yín bèèrè wípé, ṣe o máa ń lo owó ọ̀tún tàbí òsì? Owó ọ̀tún ni èmi máa ń lò. Owó ọ̀tún ni a fi bí mi. Òun ló jẹ́ owó tí mo ń lò láti kékeré. Mi ò kí ń lo owó òsì rárá.

Ìbéèrè tí ẹ béèrè yín sọ pé, ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè tí mo dẹ̀ mọ̀ ìtumọ̀ rẹ̀ jẹ́ elevator. Mí ò yé, èmi ò bá àwọn ènìyàn sọ̀rọ̀ àfi ẹni tí mo bá mọ̀, tí a bá mọ ara wa àti tí a jọ ń lọ ibi kan náà ní mo máa ń bá-- ṣùgbọ́n ní ẹni tí mi ò mọ̀, mí ò bá ẹni tí mi ò mọ̀ sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Ìbéèrè yìí sọ pé ṣe ojú rẹ dára? Ẹ ti béèrè tẹ́lẹ̀, màá sì fún yín ní irú ìdáhùn tí mo fún yín tẹ́lẹ̀. Ojú mi dára, tí ojú mi ò bá dára, mi ò ní máa rí nǹkan tí ẹ gbé sí ojú screen láti máa dáhùn. Fún ìdí èyí, ojú mi dára, ojú mi ò bàjẹ́.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ìbéèrè tí ẹ béèrè nìyí. Ìbéèrè yìí dẹ wòó ló, ó jẹ́ ìbéèrè pàtàkì. Àwọn nǹkan ohun èlò pàtàkì jù níbi iṣẹ́ mi jẹ́ èyí tí à ń pè ní laptop ní èdè òyìnbó, kọ̀m̀pútà nìyẹn, àti ẹ̀rọ oníbàsọ̀rọ̀ ìyẹn phone àbí telephone, àti mo lè sọ wí pé internet connection. Internet connection. Àwọn nǹkan mẹ́ta yìí ṣe pàtàkì púpọ̀ jù níbi iṣẹ́ mi. Ó je pé láìsí wọn mi ò ní lè ṣiṣẹ́ rárá.

Mo dúpẹ́ fún ìbéèrè tí ẹ bèrè yìí. Ibèrè yin sọ wipé ṣe o mọ bí a ti ń pẹ̀ja? Lọ́wọ́lọ́wọ́ báyìí, nígbà tí mo wáa ń kékeré a máa ń lọ àwọn odò kéékèèké tó wà ní agbègbè wa. Adé máa ń pa àwọn ẹja wẹ́wẹ́ wẹ́ ṣùgbọ́n báyìí mi ò mọ̀ bí wọ́n ti ń pẹja o. Mo ti gbàgbé bí a ti máa ń jẹ, a ti máa ń mú àwọn ẹja inú odò.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́te yìí sọ pé kín ni ìlànà ìpolówó rẹ? Fún ìdáhùn ìbéèrè yìí, lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ polówó nǹkan, mo máa ń gbé sí orí social media. Àwọn social media account temi bí i orí WhatsApp status, mo máa ń gbé síbẹ̀. Aí è, àbí orí àwọn Facebook page mi, mo lè fi ìpolówó nǹkan tí mo fẹ́ ṣe síbẹ̀. Bẹ́ẹ̀ ni mo sì máa ń polówó. Mo dẹ̀ máa ń polówó fún àwọn oníbàárà mi ní ojúkorojú. Tí a bá ti ríra lójukoroju, mo lè polówó fún wọn. Bẹ́ẹ̀ ni mo sì máa ń polówó. Mo dẹ̀ máa ń gbe ọ̀rọ̀ kalẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Mo máa ń ṣàlàyé nǹkan tí mo fẹ́ polówó ní ẹyọ kọ̀ọ̀kan, èmi tó polówó fún àwọn oníbàárà mi.

Ìbéèrè tí ẹ béèrè yìí, ó sọ pé báwo ni òun ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́. Àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ kùnàjí máa ń bá àwọn ṣiṣẹ́ rì nìyí. Màá wò wọ́n boya, wọ́n fẹ́ràn ìran lọ́wọ́ mi. Tó bá jẹ́ ẹni tó fẹ́ràn ìran lọ́wọ́ mi, mo máa ń ṣiṣẹ́ mi, mo máa ń ran lọ́wọ́, mo máa ń bá wọn ṣiṣẹ́ tọkàntọkàn, mo máa ń ṣe iṣẹ́ mi kárakára. Ṣùgbọ́n ẹni tí kò bá fẹ́ràn ìran lọ́wọ́ mi, mi ò ní dé tọ̀ rẹ̀. Wọ́n lè máa ń ṣì àwọn iṣẹ́ group, àwọn iṣẹ́ ẹgbẹ́ ní dáadáa. Pàtàkì jùlọ tí wọ́n bá fi mí jẹ olórí ẹgbẹ́ náà.

Ẹ bèèrè wípé àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní oríṣiríṣi ojú òpó ayélujára tí mo lè mọ̀ ká fún yín lẹ́yọ̀ ọkọ̀ kan. Mo wà lórí Facebook tí mo ní bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta followers abi júbẹ́ẹ̀lọ. Mo wà ní orí WhatsApp tọ́je wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbékalẹ̀ iṣẹ́ mi wà láti ara WhatsApp. Mo wà lórí X, ìta tó mọ̀ sí Twitter tí mo ní ju ẹgbẹ̀rún followers lọ, ìyẹn hundred followers. Mò dẹ̀ wà ní orí Instagram ṣùgbọ́n mi ò mun Instagram mi ní kókó, ó kàn jẹ́ èyí tí mo ṣí kalẹ̀. Àwọn èyí jẹ́ ayélujára tí mo wà lórí rẹ̀

Ìbéèrè tí ẹ béèrè jẹ́ ìbéèrè ọ̀rọ̀gbọ́n. Ìbéèrè ń sọ pé ṣe o ti lọ sí àgọ́ rí? Àgọ́ ní context yìí ó mean wí pé camp ní ede oyinbo. Mo ti lọ sí àgọ́ rí fún ìgbà díẹ̀ sẹ́yìn. Ni ìgbà kẹ́ẹ̀sì, mo ti lọ bí i àgọ́ mẹ́ta rí. Àwọn àgọ́ yìí ṣe pàtàkì púpọ̀ torí ó jẹ́ àwọn àgọ́ tí wọ́n mu ni súnmọ́ Ọlọ́run àbí àwọn àgọ́ tí wọ́n mu ni mọ àwọn èèyàn àbí àwọn àgọ́ tó ń mu ni dàgbà nínú ara àti nínú iṣẹ́. Àwọn àgọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti lọ rí.

Ẹ ń béèrè lọ́wọ̀ mi wípé kí ni òun máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Fún ìdáhùn ìbéèrè yìí, òwúrọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà mo bá ti dìde, màá ṣe iṣẹ́ ìdárayá àbí eré ìdárayá tí máa ń mú ara jí pépé èyí tí à ń pè ní exercise ní èdè òyìnbó. Mo máa ń foọnu mi, mo máa ń gbà adurá, mo máa ń jẹun láti lọ bí iṣẹ́. Ǹkan tí mo máa ń ṣe ní àwọn òwúrọ̀ kọ̀ọ̀kan lelé yìí.

Ìbéèrè tí ẹ ń béèrè yìí, ó sọ pé ṣe òun máa ń fi ìdáàbòbò ọrùn sára? Ìdáàbòbò ọrùn tó jẹ́ pé sunscreen ní èdè òyìnbó. Wọ́n máa ń lo lẹ́kọ̀ọ̀kan nígbà tí ọrùn bá ga púpọ̀. Tí ọrùn bá, bá ga tí mo dé nílò fún mi láti jáde lọ sí ibi kan, mo máa ń lo ìdáàbòbò ọrùn sára gan. Torí tí ọrùn bá ti pa mí jù, mi ò ní gbádùn ara mi. Yálà kí orí máa fọ́ mi àbí kí ara mi máa gbóná.

Ẹ ṣé fún ìbéèrè yìí, ìbéèrè yìí sọ pé ṣé o máa ń wọ ìborùn? Ní èdè Yorùbá, tí wọ́n bá sọ pé ìborùn fún àwọn obìnrin ló wà fún, ṣùgbọ́n ní èdè Gẹ̀ẹ́sì ìborùn jẹ́ hat. Ṣùgbọ́n ní èdè Yorùbá àwọn obìnrin ni wọ́n máa ń wọ ìborùn. Tí ó bá jẹ́ hat, mi ò kí ń wọ hat torí mi ò ní rárá. Fún ìdáhùn ìbéèrè yìí, mi ò kí ń wọ ìborùn.

Lọ tẹ́yì ẹ ń bèèrè lọ́wọ́ mi wípé ṣe o ní àwòrán lára. Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára. Mo ní púpọ̀ púpọ̀. Mo máa ń ya àwọn àwòrán ní ọjọ́ tí mo bá lọ ibi iṣẹ́ àbí ọjọ́ tí mo bá lọ òde àbí ọjọ́ tí mo bá lọ ibi pàtàkì tí mo mọ́ra dáadáa. Nígbà mìíràn mo lè wà nínú ilé, ó lè máa wù mí láti ya àwòrán ara mi. Fún ìdáhùn ìbéèrè re, mo ní àwòrán dáadáa.

Lọtẹ́yì ẹ ń béèrè lọ́wọ̀ mi wípé bó— báwo ni tábìlì iṣẹ rẹ ṣe rí. Lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, mi ò tí ì ní owó láti ra tábìlì ńlá ńlá àbí tábìlì pákó. Tábìlì oníke ni mo sì ń lò, ṣùgbọ́n ó fẹ tó láti gba àwọn ǹkan iṣẹ mi. Tábìlì yẹn lè gba lápútọ̀pù mi, ó dúró dáa, kò ga púpọ̀ ó dẹ̀ rẹwà níwọ̀ntúnwọ̀nsì. Bẹ́ẹ̀ni tábìlì iṣẹ mi ṣe rí.

Ìbéèrè yin sọ wípé, báwo ni ó ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú inú dídùn nígbà tó jẹ́ pé àsìkò náà ni màá parí iṣẹ́ mi fún ọjọ́ yẹn àbí ọ̀sẹ̀ yẹn tí màá mọ̀ ọ́n mọ́ra àti lọlé lọ sinmi. Nítorí ìsinmi àbí ìgbádùn tí màá jẹ lẹ́yìn iṣẹ́, inú mi máa ń dùn. Mò ń dè máa ń kojú iṣẹ́ mi dáadáa, màá ṣe iṣẹ́ yẹn pẹ̀lú inú dídùn àti yíyára àti ṣíṣe iṣẹ́ yẹn dáadáa nítorí wípé mo ti fẹ́ parí iṣẹ́ mi.

Ìbéèrè tí ẹ̀ ń béèrè yìí lọ́tẹ̀ yìí ó sọ wípé, "Ṣé o ní aṣọ òtútù?" Sé ẹnìkan wà láyé yìí, èmi náà fẹ́ bèèrè ìbéèrè lọ́wọ́ yín ni wò. Ṣé ẹnìkan wà láyé yìí tí ò ní ní aṣọ òtútù? Torí tí òtútù bá dé, só òtútù o ni pa. Ìbéèrè yín kọrẹ lọ́wọ́ dí rẹ, ṣùgbọ́n fún ìdáhùn láti dáhùn ìbéèrè yín, màá sọ fún un wípé mo ní aṣọ òtútù tó jẹ́ pé mọ̀ máa ń wọ̀ tí òtútù bá mú kí òtútù má bá pa mi. Ẹ ṣeun fún ìbéèrè yìí.

Ẹ ń béèrè lọ́rọ̀ mi lásìkò yìí wípé, kí ni òun maá ń ṣe kí o tó lọ sùn? Fún ìdáhùn ìbéèrè yíi, oríṣiríṣi nǹkan ni mo má ń ṣe kí ń tó lọ sùn. À, nígbà mí mo má ń kàwé kí ń tó lọ sùn, nígbà mí mo má ń gbá game orí fóònù kí ń tó lọ sùn, ngbà mí mo máa ń wo, ẹ́ẹ́ mo máa ń wo movie, èyí tí à ń pè ní eré ìdárayá àbí? Mo ń, ori eré orí ìtàgé, mo máa ń wọ̀ lóri fóònù mi kí ń tó lọ sùn, nígbà mí mo má ń gbọ́ orin kí ń tó lọ sùn. Ó depend sí ǹnkan tí èmi bá gbé wá lọ́popo onà.

Ibẹ́ẹ̀re, tí ẹ bèrè lọ́wọ́ mi níìsín, n sọ wí pé, "Ibo ni o fẹ́ lọ ṣe ìsinmi?" Mọ fẹ́ lọ ṣe ìsinmi ní ibi ọ̀pọ̀lọpọ̀, ibi tí àwọn oríṣìíríṣìí nǹkan tó dùn rí wà, bíi Dubai, bíi Maldives ní UK. Àwọn ibi láti lọ ṣe ìsinmi ni, fún ránpẹ́, fún ìgbà ránpẹ́ tó dẹ̀ jẹ pé nǹkan gidi máa wà ní ibẹ̀ láti ṣe.

Ẹ ń béèrè lọ́wọ́ mi níìsín wípé ìgbà mélòó ni ò ń máa ń wo ojú àwòrán lọ́jọ́ọjúmọ́? A fún ìdáhùn ìbéèrè yín, mi e wo ojú àwòrán mi lọ́jọ́ọjúmọ́. Ẹ̀ẹ̀koọ̀kan ni mò ń máa ń wo àwọn ojú àwòrán mi ní orí fóònù mi. Nítorí náà, mi n wo ojú àwòrán mi lọ́jọ́ọjúmọ́. Tí mò bá dẹ̀ wọ́n lójúmọ́, bóyá bí ẹ̀ẹ̀kan àbí ẹẹ̀méjì ni mò máa ń wọ lójúmọ́

Ní àkókò yìí, ẹ̀ ń bèèrè lọ́wọ́ mi wípé ṣe ó máa ń tan ìkíni lórí fóònù rẹ. À, mo máa ń tan ìkíni lórí fóònù mi ṣùgbọ́n kì í ṣe lóòrèkóòrè. Ẹ̀kọ̀kan ni mo máa ń ṣe. Bóyá mo ní, bóyá ǹkan pàtàkì wà láti kí ènìyàn fún, àhán, mo máa tan ìkíni nígbà náà, àbí bóyá ẹnìkan ń ṣe ayẹyẹ kan, mo lè tan ìkíni fún ẹni náà lórí fóònù mi. Fún ìdáhùn ìbéèrè, mo máa ń tan ìkíni ní orí fóònù mi.

Ẹ ń bèrè lọ́wọ̀ mi pé báwo ni ó ń se máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Fú, kí n tó ran àwọn èèyàn lọ́wọ́, wọ́n máa ń ní bí mo ṣe rí ẹni yẹn. Wọ́n máa ń wò wípé ẹni yẹn gbọdọ̀ nílò ìrànlọ́wọ́ mi kí n tó lè ṣe ìrànlọ́wọ́ fún un. So nítorí náà n ò máa ń yọ nínú ǹkan tí mo bá ní, nítò àti mo ní ní àní tó àti àní sẹ́kù, màá yọ níbẹ̀. Màá dè fún ẹni tí ó ń fẹ́ ìrànlọ́wọ́, ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé mi ò mọ̀ ọ́n tọ títí, ó máa ń ṣòro àti ṣe ìrànlọ́wọ́ fún rúù àwọn èèyàn bẹ́ẹ̀.

Ẹ sọ wí pé báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? Èyí ni ìbéèrè tí ẹ̀ ń bi mí báyìí. Fún ìdáhùn ìbéèrè yìí, tó bá jẹ́ Ọlọ́run ni mò ṣẹ̀, mò máa ń kúnlẹ̀ nínú àdúrà láti béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìdáríjì, fún àforíjì. Ṣùgbọ́n tó bá jẹ́ ènìyàn ni mò ṣẹ̀, tó bá jẹ́ ará ilé mi, màá pe ẹni yẹn náà, màá sàlàyé pé mo ti ṣẹ̀ ọ́, dáríjì mi. Ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn ìta, mò máa bóyà, màá kọ́kọ́ send letter. Lẹ́yìn náà, màá béèrè bóyá alè pade láti bẹ̀bẹ̀ fún ìdáríjì àbí àforíjì ẹṣeun fún ìbéèrè.

Lọ́tẹ́ yìí ẹ ń béèrè lọ́wọ́ mi wípé ṣé mo mọ bí a tí ń tún àwọn nǹkan ṣe. Láti dáhùn ìbéèrè yìí, mo mọ bí wón ti ń tún àwọn nǹkan kọ̀ọ̀kan ṣe. Boya tí iná bá bàjẹ́, mo lè tún un ṣe àbí tí nǹkan kékeré bá bàjẹ́, mo lè tún ú ṣe ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan ni mo mọ bí wón ti ń tún ṣe. Àwọn nǹkan tó jọ mọ́ iṣẹ́ mi, mo mọ bí wón ti ń tún ṣe àbí àwọn nǹkan tí mo bá ti rí tẹ́lẹ̀ níbi tí wón ti ń tún ṣe tí mo dẹ̀ mọ̀, màá gbìyànjú ní agbára mi láti tún àwọn nǹkan tó bá bàjẹ́ nipa wọ́n ṣe. Ẹ̀ ṣeun fún ìbéèrè yìí.

Ìbéèrè tí è ń béèrè lọ́wọ́ mi lákòókò yìí, ó sọ wí pé, "Ṣé o fẹ́ràn yíya àwòrán?" À, nígbà tí mo wà ní kékeré, mọ fẹ́ràn yíya àwòrán àwọn ǹkan tí à ń pè ní nature, especially tó wà ní biology. Mo fẹ́ràn yíya àwòrán. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ti mọ tí dàgbà kó sí ààyè púpọ̀ láti maa yà àwòrán. Èyí ti di, ó ti di àníyàn mi kú nínú yíya àwòrán. Lọ́tẹ̀ yìí, mi ò fi bẹ́ẹ̀ ya àwòrán, nítorí náà mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn yíya àwòrán mọ́.

Ìbéèrè tí a béèrè lọ́wọ́ mi níìsín, ó sọ wípé báwo ni òun ṣe máa ń pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Aaa, nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń farabalẹ̀ láti ṣí iṣẹ́ náà. Lati múdẹ̀ máa ń bọ́yà, màá gbe nǹkan mímú tó máa dá ara mi yá gágá, màá gbin sẹ́gbẹ̀ẹ́ láti mu àbí láti jẹ. Bá dẹ̀ tí ṣe iṣẹ́ yii tàn, màá fi ọkàn balẹ̀, màá dẹ̀ fi ara balẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ mi bá pọ̀.

Ìbéèrè ọlọ́gbọ́n ni ẹ béèrè lọ́wọ́ mi. Ìbéèrè yíi sọ wi pé nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Àn! Láti dáhùn ìbéèrè yín, mo ní láti sọ tòótọ́. Ó ti tó ọdún díẹ̀ tí mo lọ rí dókítà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá rẹ̀ mí, màá kàn wọ ilé òògùn láti ra òògùn. Ó ti sí tó ìgbà díẹ̀ tí mo lọ rí dókítà. Ṣùgbọ́n pẹ̀lú agbára Ọlọ́run, mò ń rò wípé bóyá màá lọ rí dókítà láìpẹ́. Mi ò ní jẹ́ kó pẹ́ pupọ̀jù. Ẹ ṣéun fún ìbéèrè yìí. Ìbéèrè ọlọ́gbọ́n ni púpọ̀.

Ẹ ń bèèrè lọ́wọ́ mi wípé kí ni mo máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Àń, tí mo bá wà nínú ọkọ̀ èrò, óò, ǹkan tí ẹni tó bá ní ọkọ̀ bá ń gbọ́ ni màá ba á gbọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ̀ tìtì ara mi ni mo wà, ọ̀pọ̀lọpọ̀ ìgná, mo máa ń gbọ́ orin. Àwọn orin amúlùúdùn, àwọn orin tó ní làákàyè, àwọn orin tí wọ́n máa ń mú ara jí pípé. Àwọn orin tí mo máa ń gbọ́ nìyẹn.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Ìbéèrè yìí ń béèrè ní ọwọ́ mi wípé, kí ni o máa ń ṣe ní àṣálẹ́ yẹn ní ìrọ̀lẹ́? Lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti jókòó àti sọ̀rọ̀ àbí àti gbá géèmù lórí fóònù àbí ẹ̀kọ́ kan mo máa ń wo eré orí ìtàgé ní ìrọ̀lẹ́. Mi ò kí ń ṣe nǹkan púpọ̀ ní ìrọ̀lẹ́, àsìkò ìsinmi ni àsìkò ìrọ̀lẹ́ jẹ́.

Ní ọ̀tẹ́ yìí, à ń bèrè lọ́wọ́ mi wípé kí ni okay sé o máa ń jẹ, sé o jẹ́ ẹni tí kìí jẹ ẹran? Èmi ò kí ń ṣe ẹni tí kìí jẹ ẹran, mo fẹ́ràn ẹran púpọ̀ púpọ̀. Pàtàkì jùlọ ẹran ewúrẹ́ àbí ẹran adìẹ àbí ẹran màálu. Nítorí náà mo f-- mo máa ń jẹ ẹran. Mi ò kí ń ṣe ẹni tí kòí jẹ ẹran, mo máa ń jẹ ẹran púpọ̀, mo dè fẹ́ràn rẹ̀, ó dẹ́ dá fún ara.

Ẹ ń béèrè lọ́wọ́ mi wípé, ṣe ó máa ń fi ìpara sá ra? A, fún ìdahun ìbéèrè yín, mo máa ń lo ìpara dáadáa sí ara mi. Nítorí wípé tí mo, mi ò bá lo ìpara, ara mi ò kín ń dán. Tí mo bá dẹ̀ lọ àwọn ìpara, ara máa ń dán. Ehn, lẹ́lẹ́ kejì, tí mi ò bá lo ìpara, ara lè funfun. Ṣùgbọ́n tí mo bá lo ìpara, ara mi ò ní funfun, ara mi máa ń bá ìgbà mu. Ìgbà tí mo ń, mi ń lọ tẹ ìní ni wípé weather, ara mi máa ń bá mu nígbà tí mo bá lo ìpara. Fún ìda ohun ìbéèrè yín, mo máa ń lo ìpara.

Ní ọ̀tẹ́ yìí, ẹ̀ ń béèrè lọ́wọ́ mi wípé, "ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà?" É béèni, kọ̀ǹpútà mi ó ní ètò ààbò tí mo ra sí, torí mi ò fẹ́ kí oríṣìíríṣìí àwọn virus tí mi ò ní fẹ́ ràn láti bá jẹ́ mi ò fẹ́ kó wọnú rẹ̀. Nítorí náà, mo ra ètò ààbò si. Ètò ààbò tí mo rà láti ọ̀dọ̀ Norton security ni mo ti rà. Ó jẹ́ ètò ààbò kan tó dára púpọ̀ fún kọ̀ǹpútà mí. Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò fún kọ̀ǹpútà mí.

Ẹ bèerè lọ́wọ̀ mi ni i ọ̀tẹ yi wípé irú kọ̀npútà wo ni o ni? Fún ìdáhùn, kọ̀npútà tí mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí HP ni orúkọ rẹ̀. HP, mi ò tí gba gbé à mọ́dẹ̀ rẹ̀ gan gan ṣùgbọ́n HP ni jenera nemú rẹ̀. Ó jẹ́ kọ̀npútà kan tí ó ti pẹ́ díẹ̀ tí mo ń de n léro n gbà láti pààrọ̀ rẹ̀. Mo fẹ́ràn Apple, mo dẹ̀ fẹ́ràn MacBook, mo fẹ́ràn, Lenovo, mo fẹ́ràn oríṣìíríṣìí, mo fẹ́ràn Dell. Ṣùgbọ́n èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí HP ni orúkọ rẹ̀.

Ìbéérè té n bèrè lọ́wọ́ mi yi. O sọ wípé, ṣé o máa ń jẹ gọ̀mù? Aà! Èmi ẹ kì ń jẹ gọ̀mù torí mo gbọ́ wípé kò dára fún eyín. Mi ò kí ń jẹ gọ̀mù rárá àti rárá. Mi ò ti è fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ó dùn wọ́n ṣúgbọ́n. Wọ́n mi ò kí ń jẹ gúọ̀mù torí pé kò dára fún ara àti eyín. Ó lè fa àìṣàn sí eyín.

Ẹ ń bèèrè wípé ibi wo ni o fẹ́ràn lọ jù. Ah, mo fẹ́ràn àti máa lọ sí ibi púpọ̀, púpọ̀. Eh, ibi tí mo fẹ́ràn lọ jù ni ilé ìjọsìn. Mo fẹ́ràn àti lọ ilé ìjọsìn gan. Mo de fẹ́ràn àti lọ ibi tí a ti ń ṣe eré ìdárayá tí a ń pè ní field. Mo de fẹ́ràn àti lọ ilé, ehn, ilé oúnjẹ lẹ́ẹ̀kọ̀kan àti ilé ìwé. Àwọn ibi tí mo fẹ́ràn àti lọ jù ni.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Ìbéèrè yín sọ wípé, ṣe o mọ bí a ti ń ka àwòrán ilé? Tí ó tún mọ̀ ní èdè òyìnbó ní pé "Do you know how to read the map?" bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilé, nítorí wípé mo ṣe geography nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́. Ó jẹ́ kí mọ bi wọ́n se máa ń ka àwòrán ilé, àti ìgbà náà mo dẹ̀ ti mọ̀ bí wọ́n ṣe ń ka àwòrán ilé. Ṣùgbọ́n tó bá jẹ́ àwòrán ilé tó lágbára púpọ̀, mi ò rò pé ọ̀pọ̀lọpọ̀ mi ò le gbe. Ṣùgbọ́n èyí àwòrán ilé tó bá ṣe fẹ́rẹ́fẹ́, mo lè kàá, mo dè lè túmọ̀ rẹ̀.

Ìbéèrè tí ẹn béèrè yen sọ wipé báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá tí ìtumọ̀ rẹ̀ jẹ́ mechanical problems ní èdè òyìnbó? À mọ́ máa ń yanjú rẹ̀ tí mo bá mọ ìṣòro tí ń ṣe tí mo dẹ̀ mọ̀ bí mo ṣe le parí ìṣòro náà, màá tu, màá dè ṣe é fúnra mi. Ṣùgbọ́n tí mi ò bá mọ̀, màá gbé lọ fún àwọn tí wọ́n mọ̀ dáadáa, tí wọ́n mọ̀ nípa ẹ̀rọ náà láti tú, ládẹ̀ ti, láti tún un ṣe. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ìṣòro àwọn ẹ̀rọ ayára bí àṣá.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Ìbéèrè yìí sọ wípé ṣé o máa ń dé ní àkókò? Aaa, lórí ibi tí mo bá ń lọ, mo máa ń gbìyànjú láti tètè dé bẹ́ẹ̀ ní àkókò, ṣùgbọ́n àwọn ìdènà lè wà lójú ọ̀nà tó jọ pé ó lè jẹ́ kí wọ́n pẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń múra láti tètè dé ibi tí mo lọ ní àkókò, mo dẹ̀ máa ń bá àkókò náà.

Bẹ̀rẹ̀ lọ́tẹ̀ yìí wípé ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mò ń má ṣe ìtọ́jú àwọn ọjà. Ìtọ́jú ọjà ó dára torí yóò ṣì jẹ́ kí àwọn ọjà rẹ dùn rí, dùn wó, láti fa àwọn oníbàárà rẹ súnmọ́ ọ sí. Nítorí náà, mò ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa kí àwọn oníbàárà mi lè súnmọ́ mi sí àti rà.

Ehn, ẹ bèrè lọ́wọ́ mi wípé nígbà wo ni ọjà tuntun ń jáde. Mi ò lè sọ, ọjà tuntun ń jáde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lórí àwọn tí wọ́n ń ti ọjà tuntun. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ọjà tuntun ń jáde ní gbogbo ìgbà. Fún ìbéèrè yín, ọjà tuntun ìgbà gbogbo ni ń jáde.

Ah, fún ìbéèrè tí ẹ béèrè yìí ó lágbára púpọ̀. Torí ìbéèrè yín ń sọ wípé, "Ṣé o máa ń sáré?" Ah, ó ti pẹ́ tí mo ti sáré. Ọjọ́ tí mo sáré gbẹ̀yìn ni ọjọ́ tí mo lọ gbá bọ́ọ̀lù. Ṣùgbọ́n ní sí sáré iṣẹ́, mi ò tíì, mi ò kí ń sáré iṣẹ́. Ṣùgbọ́n ní sí sáré, mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan. Mọ máa ń sáré, o máa ń mú kára jí pépé. Tèyan máa ń sáré.

Lọ́wọ́ tí a wà yìí, ẹ ń bèèrè wípé nígbà wo ni òun máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun. A, nígbà tí mo bá nílò ẹ̀rọ tuntun, lọ́pọ̀lọpọ̀ ìgbà tí iṣẹ́ bá tẹpọ̀ jù, mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun. Àbí tí ẹ̀rọ ayára bí àṣá tó bá ṣẹ̀ṣẹ̀ jáde tó bá ní agbára ju èyí tó wà nílẹ̀ lọ, mo máa rà á mí. Àbí tí ẹ̀rọ tí mo bá ń lò tẹ́lẹ̀ kò bá dáa tó mọ́, mo máa ra ẹ̀rọ ayára bí àṣá tuntun láti jẹ́ kí iṣẹ́ mi yára.

Ẹ ń béèrè lọ́wọ́ mi wípé, ṣe o máa ń ka ìwé? À, bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Olùkàwé ni mí. Mo fẹ́ràn ìwé oríṣìíríṣìí púpọ̀. Mo fẹ́ràn Mathematics, mo lè fẹ́ràn àwọn ìwé tí ó máa ń kọ́ ènìyàn ní ẹ̀kọ́, ìwé tí ó máa ń gbá ènìyàn ní imoran, ìwé tí ó máa ń fi kún òye ènìyàn, mo fẹ́ràn àti máa kà iwe, bẹ́ẹ̀ ni mò dá máa ń kàwé.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi yii ń sọ pé ṣe ọ máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, ohùn, ẹ̀kọ́ kan, ẹ̀kọ́ kan nígbà tí mo bá nílò rẹ̀ pàtàkì jùlọ. Bẹ́ẹ̀ni, nígbà náà mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn gan, ti mo máa ń fi rán ohùn mi lọ́wọ́. Àbí nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ ní ìpéjọ pọ àwọn ènìyàn, tí àwọn ènìyàn ń pọ, mo máa ń lò ó kí àwọn ènìyàn lè bá gbọ́ mi dáadáa.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi nìyí ní ìṣinyi. Ẹ dẹ̀ ti béèrè lọ́wọ́ mi tẹ́lẹ̀. A, láti dá yín lóhùn, mo mọ bí a ti ń ya àwòrán díẹ̀. Kì í ṣe wípé mo jẹ́ ẹni tó mọ dáadáa púpọ̀, ṣùgbọ́n mo le rànyín lọ́wọ́ tẹ́ ba ni àwòrán kékeré tẹ́ fẹ̀ yá. Nítorí náà, mo le ya àwòrán.

Ẹ bèèrè wípé kí ni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́ ẹ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ń bá ti jẹun, máa ń fún mi ní ìtara àbí tí wọ́n bá fún mi ní owó níbi iṣẹ́ máa ń fún mi ní ìtara àbí tí àwọn èèyàn bá ń ṣiṣẹ́ fún mi tá ń mọ́rí mi yá, ti inú mi bá ń dùn o máa ń fún mi ní ìtara n ibi iṣẹ́. Mi ò kí ń fẹ́ kí iṣẹ́ mi ṣe ìmẹ́lẹ́ pupo. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe ìtara níbi iṣẹ́ mi.

Ìbéèrè yín yìí, ó jẹ́ ìbéèrè tó, tó lágbára díẹ̀ torí pé mo fẹ́ràn àwọn àjọ̀dún púpọ̀. Ẹ ń béèrè wípé àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àjọ̀dún ìdúpẹ́, èyí tá ń pè ní Thanksgiving ní èdè òyìnbó. Mo fẹ́ràn àjọ̀dún Kérésìmesì, èyí tá ń pè ní (Christmas) ní èdè òyìnbó. Àjọ̀dún yìí ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àjọ̀dún ọdún tuntun, èyí tá ń pè ní New Year ní èdè òyìnbó. Mo fẹ́ràn àwọn àjọ̀dún yìí púpọ̀. Àwọn àjọ̀dún yìí ni ìgbà ìsinmi ni máa ń bọ̀ sí. Àwọn àjọ̀dún yìí de dà fún ọmọ ènìyàn.